Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo fẹ́ràn orin kíkọ gan-an. Mo máa ń kọrin ní ìgbàkíìgbà tó bá ti wù mí láti kọrin àti wípé ní ìgbà tó bá jẹ́ wípé ǹkan kan wà tóún ṣẹlẹ̀ lọ́wọ́, tó ń jẹ́ kí inú èmi dùn, mo sì máa ń kọrin ní àwọn ìgbà wọ̀nyí náà. Òun ni kíkọ orin, nǹkan tó dáa ni, ó máa ń jẹ́ kí inú èèyàn dùn téèyàn bá ń kọrin, ó máa ń dùn mọ́'yàn nínú.

Àwọn iṣẹ́ tí mò ń ṣe ní agbègbè mi, ìṣe ọwọ́ tí mò ń ṣe. Àwọn iṣẹ́ tí mo dẹ́ ń ṣe, wọ́n yi ìṣe ọwọ́ mi dẹ́ ni. Mo dẹ̀ máa ń lo ilé iṣẹ́ mi bíi plier, screwdriver, ǹkan kan mo máa ń ṣe, iru bi mo ṣe wá sin, iṣẹ́ mi náà ni mò ń ṣe. Ní ibi tí mò wà lọ́wọ́lọ́wọ́ báyìí náà, sáìtì ni mo wà tí mo ti ń ṣe iṣẹ́ tí mò ń ṣe.